Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Ọmọ Yorùbá ni mí. Ní ilẹ̀ Yorùbá sì ré, oúnjẹ wá máa ń ní ata gan ní. A máa ń fi ata púpọ̀ sí inú oúnjẹ wà torí wípé ó jẹ́ ìkan lára àwọn àṣà nílẹ̀ Yorùbá láti máa jẹ ata púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ma n tan Ìkíni lórí fóònù mi. Kódà gbogbo ìgbà ni mo má n tan, mo sì má n fi kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí fóònù mi torí wípé mo fẹ́ràn Ìkíni yìí ó sì jẹ́ ohun tó wúlò fún mi. Èyí ló fàá tí mo ṣe má n tan Ìkíni yìí lórí fóònù mi ní gbogbo ìgbà.

Ìgbà tí mo rántí pé mo kẹ́yìn súnkún ni ìgbà tí mo féèlì exam kan ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì ní bí i ọdún márùn ún kan sẹ́yìn. Ìgbà náà ni ìgbà àkọ́kọ́ tí màá kọ́kọ́ féèlì exam, èyí ló sì fa tí mo fi súnkún.

Ìgbóná jẹ́jẹ́ tó dára tó sì máa ń pẹ́ púpọ̀púpọ̀ ni mo fẹ́ràn nínú ìrora mi o. Mi ò fẹ́ ìgbóná jẹ́jẹ́ tó máa ń tètè ṣiṣẹ́ tó jẹ́ wípé tó bá ti gbóná jẹ́ fún ìṣẹ́jú mélòó kan ni yóò dáwọ́ dúró. Rárá o. Ìgbóná jẹ́jẹ́ tó jẹ́ wípé ó lè tó wákàtí méjì mẹ́ta tí yóò sì tún máa gbóná jẹ́jẹ́ lọ ni mo fẹ́.

Ìbọsẹ̀ sneaker ni mo fẹ́ràn àti máa wọ̀. Kì í ṣe sneaker yìí nìkan ni mo fẹ́ràn o, mo fẹ́ràn Páàmù, mo fẹ́ràn àwọn ṣúù Italian náà àti oríṣiríṣi ìbọ̀sẹ̀ ni mo fẹ́ràn, ṣùgbọ́n ìbọ̀sẹ̀ sneaker fẹ ni mo fẹ́ràn jùlọ, òun ni mo sì máa ń wọ̀ jù.

Bẹ́ẹ̀ni o, mo mọ àwọn aládùúgbò mi dáradára àwọn náà sì mọ̀ mí dáradára. Àdúgbò mi jẹ́ àdúgbò kan tí a máa ń bá ara wa ṣe dáadáa táa sì máa ń ṣe àbẹ̀wò àti àyẹ̀wò sí ara wa èyí ló fa tí gbogbo wa fi mọ ara wa dáadáa a sì mọ ń ran ara wa lọ́wọ́ lóòrèkóòrè.